Kini o maa se ni òwúrọ̀ kọ̀ọ̀kan? Ni òwúrọ̀ kọ̀ọ̀kan, ni ọjọ́ ajé títí dé ọjọ́ Ẹtì tí mo ń lọ sí ibi iṣẹ́. Ohun tí mo máa ń ṣe ni pé tí mo bá ti jí l'òwúrò ní bí aago mẹ́rin, tí mo bá ti jí, màá lọ tọ. Tí n bá ti tọ, màá mu omi díẹ̀. Tí n bá ti mu omi díẹ̀, màá gbé Bíbélì mi, màá máa ka. Ìgbà tí n bá ka Bíbélì mi dé ibi kan, màá gbàdúrà. Nígbà tí mo bá gbàdúrà tán, màá wa dìde. Boya ilẹ̀ ló ṣe gbá ni o, màá gbá ilẹ̀ ínú ilé. Ti n ba gba ilẹ inú ile tan, maa wo boya àwọn abọ to dọ̀tí ta fi jẹun ni alẹ́ àná. Gbogbo abọ́ yẹn náà, màá bọ́ síbẹ̀, màá fọ̀. Nígbà tí mo bá fọ gbogbo abọ́ tán, màá wá ṣẹ̀ṣẹ̀ wá lọ wẹ̀. Nígbà tí mo bá wẹ̀ tán tàbí nígbà mí ì gan, mi ò kí i kọ́kọ́ wẹ̀. Màá ti bọ́ síbi oúnjẹ, màá dáná. Oúnjẹ tí mo bá fẹ́ jẹ lọ sí ibi iṣẹ́, màá dá iná, màá jẹun. Màá dá iná oúnjẹ, màá lọ wẹ̀. Nígbà tí mo bá wẹ̀ tán, màá fọ ẹnu mi. Nígbà tí mo bá fọ ẹnu tán, màá bọ́ síbi oúnjẹ, màá jẹun. Nígbà ti mo bá jẹun tan, maa wá ṣẹṣẹ wa wọ aṣọ nígbà tí mo bá wọ aṣọ tán tí mo wọ bàtà, màá dìde, màá gbé báàgì mi. Ma tii pèsè gbogbo nǹkan ti i máa gbé sínú baagi maa ti i pese e sílè tẹlẹ nígbà tí mo bá ṣe yẹn tán, màá gbé báàgì mi, màá kúrò nílé, màá máa lọ sí ibi iṣẹ́ bí mo ṣe máa ń lo àárọ̀ mi nyẹn láti ọjọ́ ajé títí dé ọjọ́ Ẹtì. Nígbà tó bá wa di ọjọ́ àbámẹ́ta, àwọn ọjọ́ mi i wà lábàámẹ́ta tó jẹ́ pé mo máa lọ sí ìṣó òru ní ọjọ́ Ẹtì tí màá lọ tí a fi di ọjọ́ àbámẹ́ta. Tí mo bá lọ sí ìṣó òru, ìgbà tí mo bá kọ́kọ́ dé láàárọ̀ ọjọ́ àbámẹ́ta, ohun tí màá kọ́kọ́ ṣe ni pé màá bọ́ sórí ibùsùn mi, màá sùn. Tí mo bá ti sùn máa jí ní bí aago mẹ́sàn-án àárọ̀. Nígbà tí mo bá jí lágo mẹ́sàn-án àárọ̀, màá bọ́ síbi aṣọ, màá fọ àwọn aṣọ tí ó bá ṣe fọ̀. Gbogbo àwọn aṣọ tí mo ti ń lò bọ̀ láti ọjọ́ ajé títí dé ọjọ́ àbámẹ́ta, màá fọ gbogbo ẹ̀ ni òwúrọ̀ ọjọ́ náà. Nígbà tí mo bá ṣe yẹn tán, màá ṣẹṣẹ wà bọ́ síbi oúnjẹ, màá dáná. Ìgbà tí mo bá dáná lọ ni màá maa tún inú ilé ṣe, màá maa gbálẹ̀ ìta, ilẹ̀ ìta, màá lọ dalẹ̀ nù, àwọn nǹkan mi kéékèèké mi tí wọn tún lè ṣe. Ìgbà yẹn ni mo máa ń ṣe àwọn eléyìí. Bákan náà tí mi ò bá lọ sí ìṣó òru ní ọjọ́ Ẹtì tí ó jẹ́ pé inú ilé mi mo sùn mọ́jú tó fi di ọjọ́ àbámẹ́ta, ohun tí mo máa ń ṣe tẹ́lẹ̀ náà ni màá ṣe. Màá dìde, màá gbé Bíbélì mi, màá bẹ̀rẹ̀ sí ní ka, màá kọrin, màá gbàdúrà. Nígbà ti mo bá ṣe gbogbo ìyẹn tan, bo ti le jẹ pe lọ́jọ́ ajé titi dé ọjọ eti, ohun ti i mo maa n ṣe jù ni pé máa gbale, máa bọ sibi oúnjẹ maa dáná ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta ohun tí mo máa ń ṣe jù ni pé màá bọ́ sídi aṣọ. Fifo màá fọ aṣọ. Tí iná bá wà, màá bọ́ síbi àwọn tí ó bá ṣe lọ̀ nínú àwọn tí ó ti dọ̀tí, màá lọ. Bí n bàá fọ aṣọ tán, màá bọ́ sí ẹ̀yìnkùlé, màá gbálẹ̀, màá gbá gbogbo inú ilé, màá tún gbogbo ilé ṣe. Màá fọ ibi tí a ti ń wẹ̀, ibi tí a ti ń yagbẹ́. Gbogbo ẹ̀ ni màá fọ̀ tó màá mọ́ tónítóní. Nígbà tí mo bá parí eléyìí, aago tí màá máa lu bí aago mẹ́sàn-án sí mẹ́wàá. Ìgbà yẹn ni màá ṣẹ̀ṣẹ̀ wá wò pe okay o. Kí ni ohun tí a fẹ́ jẹ ní òwúrọ̀ yìí. Ìgbà yẹn ni awa ṣe wa wo pé se rice ni ká jẹ ni àbí ṣẹ́ mọ́ímọ́í ni ká jẹ ni. Ní ọ̀pọ̀ ìgbà, lọ́jọ́ àbámẹ́ta, mọ́ímọ́í tàbí akára àti ògì ohun ni a ṣà ba máa ń jẹ jù. Ìgbà yẹn ni màá wá bọ́ sídi ẹ̀wà, màá gbé ẹ̀wà, màá fomi sí ẹ̀wà. Nígbà tó bá to àkókò díẹ̀, màá bó ẹ̀wà náà. Ìgbà tí mo bá bó ẹ̀wà tán, màá wá, bi i màá ṣe lọ́. Ìgbà mìí wa mo màá n lọ nínú ilé tí iná bá wà. Tí ò bá sí iná, màá gbé lọ síta láti lọ lọ́. Nígbà tí mo bá ṣe eleyìí tán, màá bọ̀ padà sínú ilé. Màá wá bi i màá ṣe yọ gbogbo àwọn ọ̀dọ̀tí tán, àwọn ìta tó wà ínú ara ẹ̀wà náà. Nígbà tí mo bá ṣe ilé yìí tán, màá rí ṣìwà bẹ̀rẹ̀ sí ní dín. Tó bá jẹ́ àkàrà ni, tó bá jẹ́ mọ́ímọ́í ni, màá bẹ̀rẹ̀ sí ní fi sínú agolo tí a fi máa ń ṣe mọ́ímọ́í, màá gbé ká iná. Nígbà tí mo bá ṣe gbogbo eleyìí tán, oúnjẹ máa jiná. Nígbà tí oúnjẹ bá jiná, màá bọ́ sí idi oúnjẹ, màá jẹun. Nígbà tí màá bá fi parí gbogbo nǹkan tí mò ń sọ yìí, aago mokànlá ti i lu diẹ diẹ. Bí mo ṣe máa ń lo ọjọ́ mi niyẹn. Tó bá jọ́jọ́ ọjọ́ ìsinmi náà, màá lọ sí ilé ìjọsìn.

Yóò sọ fún wa nípa ohun tí ó bí ọ nínú gidigidi. Hmmm ohun tí àwọn tó lè bí mi inú ó pò gidigan. Eh! Ohun tí ó ṣẹlẹ̀ nínú àwọn tí ó lè ṣẹlẹ̀ tí ó lè múnú bí mi gidigan, ò ní kí ẹni kan kó bù mi kó sọ̀rọ̀ sí mi kó ní mo ṣe nǹkan tí mi ò ṣe. Eh! Ìyẹn máa ń múnú bí mi gidigidi gan. Kí ó máa sọ̀rọ̀ sí mi lọ́nà ẹ̀tọ́ ní ọ̀nà ǹkan tí mo ò ṣe tẹ́kẹ̀ẹ̀parọ́ mọ̀ pé mo ṣe, ìyẹn máa ń bi mi nínú gidigidi. Eh! Mo sì máa ń bínú sí irú ẹni bẹ́ẹ̀ gidigidi gan. Nígbà tí mo bá ní mo ṣe ǹkan tí mi ò ṣe, màá bínú gan sí irú ẹni bẹ́ẹ̀. E kó dà ẹni ẹni lè jẹ́ ọ̀gá mi ṣùgbọ́n inú inú mi ò lè dùn sí irú ẹni bẹ́ẹ̀. Bóyá nígbà tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ náà tí mo ń ṣiṣẹ́ lọ́wọ́ tí mo sì ń gbé gbogbo ipá mi láti sise na ti ẹni to je bi ogami wa de to wa ni a iṣẹ́ ti on se yi o ti ya ole ju nípa e o se dáadáa o se nkan to ye kose iru àwọn nkán báyìí iru àwọn oro báyìí. Ó máa ń múnú bí mi ṣùgbọ́n torí pé ó jẹ́ ọ̀gá mi ó ní bí mo ṣe lè fiyàn lè bí mo ṣe lè fiyàn ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rẹ́ mi tó bá jẹ́ ẹni tí a jẹ́ ń ṣiṣẹ́ ohun tó ṣe lè sinmi inú mi máa bí mi gidigan màá sì sọ̀rọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ bí ó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. Eh! Taa bá wafẹ́ parí ẹ̀ kì í ṣe pé mo nǹkan máa ń bínú bínú bínú tí mi ò ní ohun tí mo mo ní mi ò kí pé mi ò ní ìgbà tí mo lè fi parí ọ̀rọ̀ ṣùgbọ́n ǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo bá ti bínú lọ ti mo ti kúrò nibi ti mo ti n bínú mawa padà síbẹ̀ mawa ṣẹṣẹ wa lo ba àwọn ti mo n bínú si pe ẹja ka parí ìjà ko da ki ọmọ ọlọhun maa ja e je ka parí ìjà ba se maa n parí e niyen. Bí i kó dà gan bó ṣe nínú ilé nínú ilé mi àti ìyàwó mi èmi àtàwọn ọmọ mi nígbà tí ìyàwó máa ṣe ǹkan tí ò dá tí mo rò pé kò dá tó náà tí mo tó náà ń bínú sí i tí a jẹ́ ń bínú sí ara wa òun ti mo maa n se lọ́pọ̀ ìgbà n'ipe máa dake inú ti bimi niyen to ba ti ri pe mo dake ti mio sọ̀rọ̀ mo inú ti n bi mi gan niyen. Eh! Lọ́pọ̀ ọgbà ni màá finu ilé sílẹ̀ tí màá jáde tí màá lọ wà lórí ọwọ́ mi nígbà tí mo bá wá padà dé ilé eh màá wá ṣẹ̀ wá pè pé "à jẹ́ ká parí o, kò sí ohun tí a fẹ́ máa fi ìbínú ṣe o, ká lu ku awá parí ìjà" bẹ́ẹ̀re si ni ṣẹ́rẹ́ padà. Ìbínú mi kò kín ju ọjọ́ náà lọ nítorí pé èmi ò ní ìgbàgbọ́ nínú kí a máa bínú bínú bínú torí pé kò dáa fún eh kò dáa fún ètò ìlera ètò ìlera ènìyàn. Eh! Ìbínú gidigidi ó máa ń jẹ́ ó máa ń gé ayé ènìyàn kúrú ni kì í ṣe ohun tí ó yẹ kí ọmọ ènìyàn kí ó máa ṣe. Ìgbàgbọ́ èyí ló mú kí ló máa ń mú kí ohun ìbínú àti eh asọ̀ ti kí ó di ohun ìparí nínú eh ètò mi.